Kí ni àwọn èrò rẹ fún iṣẹ́ ọjọ́ iwájú? Ṣé o ti ń ronú nípa ibi tí o fẹ́ dé lọ́jọ́ ọ̀la? Mo máa ń rò pé iṣẹ́ ọjọ́ iwájú gbọ́dọ̀ jẹ́ ohun tí ó ń fúnni ní ìtẹ́lọ́rùn àti ìdàgbàsókè. Ètò mi ni láti kọ́ ẹ̀kọ́ sí i, láti ṣiṣẹ́ takuntakun kí n sì di ẹni tí iṣẹ́ rẹ̀ ń jẹ́ kó yí ayé padà díẹ̀díẹ̀ pẹ̀lú ìfaradà àti ìgbìmọ̀. Mo gbàgbọ́ pé ọjọ́ iwájú dára.